Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ni íbi iṣẹ́. O fẹ lẹ re jẹ wípé iṣẹ́ ti mo ma n ṣe ju lọ niyẹn. Gbogbo àwọn ohun tí ó ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́, àwọn ohun tí a ṣe lẹ́nu iṣẹ́, àwọn ohun tí a kìí ṣe tẹ́lẹ̀ tí a wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́nu iṣẹ́ tí aww fẹ́ sọ di àṣà nígbà tí a ti rí wípé tí a bá tẹ̀síwájú láti máa ṣe àwọn nǹkan wọ̀nyí, ó máa jẹ́ kí iṣẹ́ wa kíí-- ó, ó, ó máa jẹ́ kí iṣẹ́ wa kí ó dára tàbí ó máa jẹ́ kí àwọn tí à ń bá ṣiṣẹ́ kí wọ́n rí wa gẹ́gẹ́ bí àkọ́ṣẹ́mọṣẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí mo máa ń kọ àkọsílẹ̀ rẹ̀, ó máa n wà nínú ìròyìn tí a máa fi jábọ̀ fún àwọn ọ̀gá tí à ń jábọ̀ fún lẹ́nu iṣẹ́. Èmi ni mo wà ní ìdí káa kọ ìròyìn, kí n tì kọ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́. Nígbà mìíràn, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn iṣẹ́ òjọ́ a gbọdọ̀ kọ ọ́ sílẹ̀ kí a sì lè tò ọ̀gá létí. Nígbà mìíràn ó lè jẹ́ gbogbo ìròyìn tọ̀sẹ̀ kan ni mo máa ṣe àkọsílẹ̀ rẹ̀. Àwọn àkọsílẹ̀ ìròyìn olósòosù náà wà tí mo gbọdọ̀ ṣe àkọsílẹ̀ wọn kí n sì kọ ọ́ sílẹ̀ bi gbogbo nǹkan bá ṣe lọ lẹ́sẹẹsẹ àti létólètó. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ mi ṣe ó, ó wà lára iṣẹ́ tí mo ń ṣe jù lọ tí a sì gbà mí-- tí a ti torí ẹ̀ gbà mí sí ibi iṣẹ́. Ìròyìn ní ibi iṣẹ́ ó sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí tí èmi ò bá sí níbẹ̀, àwọn àkọsílẹ̀ tí mo ti kọ sílẹ̀ nípa iṣẹ́ tí a ṣe, òun ni ẹlòmíràn tó bá gba iṣẹ́ yẹn lọ́wọ́ mi ni ó máa kọ́kọ́ kà, ni o maa ri ni o maa mọ ibi ti a baṣẹ de, ni o si maa fi ni oye ibi ti a fẹ gbe–a n mu iṣẹ́ yẹn lọ. Ìròyìn níbi iṣẹ́ àti àkọsílẹ̀ ní, àkọsílẹ̀ ohun tí a bá ń ṣe lẹ́nu iṣẹ́ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀.